Ìgbà ọmọdé, ìrántí ìgbà ọmọdé tí kò le kúrò ní ọkàn mi ni àkókò tí mo máa ń lò pẹ̀lú àwọn òbí mi ní abúlé nígbà tí ilé ìwé bá dánu dúró. Mo rántí bí a ṣe máa ń sáré nínú oko tí a sì máa ń jẹ èso tàbí oúnjẹ aládùn tí ìyá mi bá sè lórí igi ìdáná. Àwọn àsìkò yẹn kún fún ayọ̀, ẹ̀rín àti àlàáfíà gidi láìsí ìdààmú ayé òde òní. Nígbàkigbà tí mo bá rántí àwọn ǹkan wọ̀nyí, inú mi máa ń dùn gidigidi nítorí pé wọ́n jẹ́ ìpìlẹ̀ rere fún ayé mi.

Mo máa ń kí àwọn ènìyàn ní àṣà wa ní ilẹ̀ Yorùbá. Ọ̀nà tí, tí a gbà ń kí ènìyàn ṣe pàtàkì gan nítorí pé ó fi ọ̀wọ̀ àti ẹ̀kọ́ ilé wa hàn. Bí mo bá rí àwọn àgbàlagbà mo máa ń kúnlẹ̀ láti kí wọn pẹ̀lú ọ̀wọ̀. Mo sì máa ń lo ẹ kú àárọ̀ àti ẹ kú iṣẹ́ dípò kín ka sọ pé ẹ ń lẹ́ o. Fún àwọn ẹgbẹ́ mi, a máa ń juwọ́ sí ara wa tàbí kí á lo ọ̀rọ̀ bí báwo ni ǹkan láti fi fi ìfẹ́ ràn láàárín, láti fi ìfẹ́ ràn, láti fi ìfẹ́ràn ara wa hàn. Ìkíni jẹ́ ohùn kan tó ń, tó, tó ń mú kí ìfẹ́ àti ìsọ̀kan wà láàárín wa ní ojoojúmọ́

Isẹ́ mi ma ń bẹ̀rẹ̀ ní agogo mẹ́sàn owurọ̀ láti ọjọ ajẹ́ títí di ọjọ́ ẹtì. Èmi pẹ̀lú àwọn ẹgbẹ́ mi a má ń wà ní ààyè wa láti bẹ̀rẹ̀ iṣẹ́ kíkankíkan. Ó ṣe pàtàkì láti tètè dé kí a lè parí iṣẹ́ lásìkò kí a tó lọ sí ilé ní agogo márùn ún ìyálẹ́ta. Nígbà míràn tí iṣẹ́ bá pọ̀, a má ń ṣiṣẹ́ díẹ̀ síi, ṣùgbọ́n agogo mẹ́sàn ni àsìkò ìṣísílẹ̀ wa gangan.

Ohun ti, nínú àpò, nínú àpò owó mi, ọ̀pọ̀lọpọ̀ ǹkan pàtàkì ni mo máa ń kó jọ síbẹ̀ láti jẹ́ kí n lè lo ọjọ́ mi dáadáa. Ohun àkọ́kọ́ ní owó dídán, èyí tí mo máa ń lò fún àwọn nǹkan kéékèèké bíi rírà oúnjẹ tàbí ṣíṣanwó ọkọ̀. Yàtọ̀ fún, yàtọ̀ fún yẹn, mo tún máa ń kó àwọn káàdì báǹkì mi síbẹ̀ fún àwọn ìgbà tí mi ò bá fẹ́ mú, àwọn ìgbà tí mi ò bá fẹ́ mú owó lọ́wọ́. Ohun mìíràn tó tún wà níbẹ̀ ni káàdì ìdánimọ̀, èyí tí ó ṣe pàtàkì fún ààbò mi níbi gbogbo tí mo bá lọ. Gbogbo nǹkan wọ̀nyí ni ó má a ń, gbogbo nǹkan wọ̀nyí ni mo kà sí ohun ìní iyebíye tí mo gbọdọ̀ tọ́jú dáadáa nínú àpò mi.

Nítòótó ni mo máa ń ṣe, nítòótó ni mo fẹ́ràn láti má a ṣe eré ìdánì ní gbogbo ìgbà, nítorí pé, ó jẹ́ ọ̀nà pàtàkì láti mún kí ara mi lé koko. Nítòótó mo máa ń jíní òwúrọ̀ kùtùkùtù láti sáré tàbí kí n ṣe àwọn eré ìmára le kéékèèké, ìmára le kéékèèké nínú ilé, nínú ilé mi. Èyí kì í ṣe fún ara dídá nìkan, ó tún máa ń jẹ́ kí ọpọlọ mi jí pépé láti bẹ̀rẹ̀ iṣẹ́ òjọ́ náà pẹ̀lú ayọ̀. Ìmọ̀ràn mi ni fún gbogbo ènìyàn ni pé, ìmọ̀ràn mi fún gbogbo ènìyàn ni pé, ni pé kí a máa lo àkókò wa láti ṣe eré ìdánì nítorí ìlera loògùn ọrọ. Ara dídá ni àlàáfíà, ó sì yẹ ká tọ́jú ara wa dáadáa.

Nítòótó, mo fẹ́ràn láti má a ṣe ìpàdé ìpàdé lórí fóònù mi gidigidi. Idí ní pé ó rọrùn láti lò, èyí ni pé ó rọrùn láti lò, ó sì má a ń jẹ́ kí n lè sọ̀rọ̀ pẹ̀lú àwọn ènìyàn láti ibikíbi tí mo bá wà. Mi ò ní láti rìnrìn àjò tó jìn tàbí kí n wà nínú ọkọ̀ kí n tó lè, àbí kí n wà nínú kíkọ ọkọ̀ kí n tó lè bára mi sọ̀rọ̀. Nígbà míràn ó ma ń rẹ ni díẹ̀, ṣùgbọ́n ànfàní rẹ̀ pọ̀ ju iṣẹ́ rẹ̀ lọ nítorí ó ma ń gba àkókò pamọ́ fún mi láti ṣe àwọn nǹkan míràn tó ṣe pàtàkì.

Láti jẹ́ kí iṣẹ́ mi tayọ láàrín àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, mo máa ń pa ọkàn pọ̀ sí iṣẹ́ mi gidigidi pẹ̀lú ìfaradà àti òtítọ́. Èmi kì í dúró de ẹlòmíràn kí n tó mọ ohun tó yẹ kí n ṣe. Mo máa ń lo ọpọlọ mi láti wo ọ̀nà tuntun tí iṣẹ́ a fi yára tí yíò sì dànmọ́nrán. Yatọ̀sí yẹn, mo máa ń yí ìbáṣepọ̀ rere torí pé mi ò kí í kọ̀ láti tẹ́tí sí àwọn ẹlòmíràn àti pé ríranwọ́ lọ́wọ́ máa ń jẹ́ kí n jẹ́ ẹni pàtàkì nínú ẹgbẹ́. Ìfọkànsìn mi sì ó dára ni ó jẹ́ kí n máa tayọ ní gbogbo ìgbà.

Nítòótó mi kì í sábà jẹun. Nítòótó mi ò kí í sábà jẹun nínú ọkọ̀ mi nítorí pé mo fẹ́ kí inú rẹ̀ mọ́, inú rẹ̀ mọ́ mọ́ tónítóní ní gbogbo ìgbà. Sugbọ́n nígbà míràn tí iṣẹ́ bá pọ̀ tí n kò bá, tí n kò bá sí ìráyè láti jókòó jẹun dáadáa. Mo lè ra ǹkan fẹ́lẹ́fẹ́ bíi búrẹ́dì tàbí kí n mu omi dídùn láti fi gbé inú mi ró. Ohun tí mo kórìíra jù ni kí n jẹ oúnjẹ tó, tó máa, tó máa ń dà sílẹ̀ nínú ọkọ̀. Nítorí pé ó máa ń fa kòkòrò wọlé, èyí sì lè jẹ́ kí ọkọ̀ náà máa run burúkú. Fún ìdí èyí, mo máa ń gbìyànjú láti tọ́jú ọkọ̀ mi kí ó lè máa, kí ó lè máa dán gbinrin ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, ó ṣe pàtàkì púpọ̀. Ó ṣe pàtàkì púpọ̀ láti, láti má a fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nígbà tí wọ́n bá ṣiṣẹ́ kára. Gẹ́gẹ́ bí ẹni tí ó mọ rírì iṣẹ́ àṣẹ kára, mo gbàgbọ́ pé owó àfikún tàbí ẹ̀bùn má a ń fún wọn ní ìsìrí láti tẹ̀síwájú nínú iṣẹ́ wọn. Nígbà mìíràn tí nǹkan bá le tàbí tí ọjà bá tà dáadáa, mo má ń fi kún owó oṣù wọn láti fi dúpẹ́ fún ìfaradà wọ́n. Èyí kì í ṣe fún owó nìkan ṣùgbọ́n láti jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ wọn kì í ṣe lásán. Èyí má ń jẹ́ kí àjọṣepọ̀ wa dánmọ́ránsi, kì í sì kí ó sì má ń jẹ́ kí iṣẹ́ tẹ̀síwájú pẹ̀lú ayọ̀.